Mo lè sọ pé ìgbà tó bá wù mí ni mo máa ń ṣe ìmọ́tótó inú ilé. Bó sẹ̀lé, o jẹ́ pé ijọ́ òpin ọ̀sẹ̀ ni ó dára láti máa ṣe. Ṣùgbọ́n torí bí irú iṣẹ́ tí mò ń ṣe, ìgbà tí bá ráyè náà ni mo máa ń ṣe. Ìgbà mí ò le jẹ́ òpin ọ̀sẹ̀ ni ọ́ọ̀fù mí máa bọ́ sí tí mi ní lọ ibi iṣẹ́. Ìgbà mí dẹ̀ ní ó le jẹ́ àárín ọ̀sẹ̀. Ṣùgbọ́n ijọ́ tí bá ti rí pé ààyè wà fún mi láti ṣe ni mo máa ṣe. Mi kì í dúró kó di òpin ọ̀sẹ̀ kí n tó sọ pé mo fẹ́ tún lé ṣe. Àti pé tó bá ti dọ̀tí náà ni màá tún ṣe. Nítorí wọ́n ní ìmatótó borí ààrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí òru. So, mo lè sọ pé nígbà tó bá dọ̀tí náà ni, ó lè jẹ́ àárín ọ̀sẹ̀, ó lè jẹ́ òpin ọ̀sẹ̀. Kí ilé iṣẹ́ tó wà ní ìmatótó ni.